Rárá, mi kò ní ọgbà. A mi ò fi bẹ́ẹ̀ ní ààyè láti máa tọ́jú ọgbà. Ó mọ́ tó bá fẹ́ ẹ, tó bá ní ọgbà níìsín, wà á ní àkókò tí wà máa fún, tí wà fi máa máa tọ́jú, tí wà fi máa máa juú, tí wà máa fí maa gẹ́ àwọn koríko, tí wà máa fi máa ṣe lọ́ọ̀ṣọ́. So níìsín yìí mi ò fi bẹ́ẹ̀ ní ààyè. Mo sì ń, mo sì ń fa iṣẹ́ mi, mo sì ń, mo sì ń ní àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo sì ń ṣe. So mi kò fi bẹ́ẹ̀ ní ààyè láti máa, láti ní ọgbà.